Nígbà mìíràn, mo máa ń lá alàburúkú, pàápàá nígbà tí inú mi bá kún fún èrò púpọ̀. Ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ọkàn mi kò bá balẹ̀ tàbí nígbà tí ó bá rẹ mi púpọ̀. Ṣùgbọ́n mo máa ń gbàdúrà tàbí ronú kékeré kí n lè túnú padà. Lẹ́yìn ìgbà díẹ̀, alàburúkú náà máa ń parí, inú mi á sì balẹ̀, ọkàn mi á sì balẹ̀.

Mo máa ń lọ sí ilé ìkàwé ní òwúrọ̀ kùtùkùtù láti fi àkókò pamọ́ àti láti ka ìwé láìní ìdààmú. Nígbà mìíràn, mo tún máa ń lọ ní alẹ́ nígbà tí iṣẹ́ àti àwọn iṣẹ́ mìíràn bá ti parí. Mo máa ń yan ọjọ́ tí ó dára nínú ọ̀sẹ̀ kí ó lè ní ìbámu pẹ̀lú ètò mi. Èyí máa ń jẹ́ kí kí àkókò mi ní ilé ìwé wúlò, bẹ́ẹ̀ sì ni ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì láti dáàbò bo ojú mi àti láti rí ohun mìíràn dáradára. Nígbà mìíràn, mo máa ń wọ gíláàsì nígbà tí mo bá ń ka ìwé tàbí ṣiṣẹ́ lórí kọ̀mpútà. Mo tún máa ń lo gíláàsì òòrùn nígbà tí mo bá wà ní ìta láti dá òòrùn dúró. Gíláàsì máa ń ràn mí lọ́wọ́ láti tọ́jú ojú mi àti láti rí ìran kedere.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti gbọ́ àlàyé tó ye ní kíákíá àti láti ṣe iṣẹ́ ní dáradára. Nígbà mìíràn, mo tún ń lò ó láti gbọ́ ohun tí mo kọ́ lé rí tàbí láti gbọ́ orin dáradára. Mo máa ń yan ẹ̀rọ tó dára àti èyí tó yẹ fún ohun láti má bà á ní ìdààmú. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti mú iṣẹ́ àti ìgbádùn mi pọ̀ sí i.

Mo máa ń lọ sùn ní àyíká aago mẹ́sàn sí mẹ́wàá ìrọ̀lẹ́ tàbí ní àṣálẹ́ láti jẹ́ kí ara mi balẹ̀ dáadáa. Nígbà mìíràn, mo lè lọ sùn díẹ̀. Mo má ń pa fóònù àti ohun ìdámu mìíràn kí oorun mi lè dùn. Èyí máa ń jẹ́ kí kí n jí ní òwúrọ̀ ní agbára tí agbára kíkún máa wà ní ara mi àti ní àlàáfíà.

Tábìlì iṣẹ́ mi tóbi, ó sì rẹwà ó fè ní orí dáradára pẹ̀lú gbogbo ohun èlò pàtàkì tí ó bá ilé iṣẹ́ mu. Mo má ń fi kọ̀npútà, ìwé àti irinṣẹ́ mìíràn ní ibi tí ó rọrùn láti gba wọ́n. Nígbà gbogbo, mo má ń nu tábìlì náà kí ó má ba dọ̀tí tàbí kí ó má ba rí jákujàku. Èyí má ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ ní ìrọ̀rùn àti láì sí wàhálà kankan.

Mo máa ń tọ́jú ara mi dáadáa nípa jíjẹ ohun tó dára àti ohun tí ó mọ́, àti mímu ohun tó dára àti omi tó péye lójoojúmọ́. Mo máa ń tún ṣe eré ìdárayá láti jẹ́ kí ara mi lágbára àti láti kojú àwọn ìlera. Mo máa ń fọwọ́ mi ní gbogbo ìgbà, ìṣe mímọ́ àti ara wíwẹ̀, gígé ìkaná àti fífọ aṣọ mi déédéé. Bákan náà, mo sì máa ń sinmi àti sùn láti jẹ́ kí ara àti ọkàn mi balẹ̀.

Mo fẹ́ràn coffee ju tea nítorí adùn àti òórùn rẹ̀ ń mú mi ní agbára. Ṣùgbọ́n nígbà ìsinmi, mo máa ń mu tea fún ìtùnú àti ìdákẹ́jẹẹ́jẹ́. Mo máa ń yan coffee tàbí tea dá lórí àkókò àti bí inú mi ṣe rí. Lápapọ̀, coffee ni mo máa ń yàn jù nítorí ó mú mi, ó mú mi ní, ó máa ń fún mi ní agbára ju tea lọ.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà máa ń tó láti bo àṣírí àwọn àìní pàtàkì mi lójoojúmọ́. Ó máa ń ràn mí lọ́wọ́ láti ra oúnjẹ, san owó ilé, àti láti gbé nínú ìdùnnú. Ṣùgbọ́n mo tún máa ń ṣètò ìṣúná mi kí èmi náà lè fi owó pamọ́ fún ọjọ́ iwájú. Lápapọ̀, owó náà dára tó láti gbé ìgbésí ayé mi ní déédéé àti ìdúróṣinṣin.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá láti tọ́jú ìlera àti láti fún mi ní agbára. Mo máa ń yan ètò tó bá bá ìpele mímu kí n lè ní ìdàgbàsókè tó jẹ́ pípé. Mo máa ń lọ ní gbogbo ìgbà, mo máa ń lọ ní déédéé, bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe gbogbo iṣẹ́ tó jẹmọ́ eré ìdárayá. Èyí máa ń jẹ́ kí ara mi lágbára àti kí ọkàn mi balẹ̀ ní ojoojúmọ́

AI ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, bí mo ṣe lè ṣe ìtúpalẹ̀ ọ̀rọ̀ ènìyàn dáradára àti láti dáhùn ní òye díẹ̀ sí i. Mo tún fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa bí mo ṣe lè ṣe àmọnà àwọn ètò AI láti ṣiṣẹ́ ní ọ̀nà tí ó múná dóko. Nígbà gbogbo, mo máa ń gbìyànjú láti ní òye ìjìnlẹ̀ nípa ìmọ̀ ẹ̀rọ tuntun àti ìlànà AI. Èyí yóò ràn mí lọ́wọ́ láti mú iṣẹ́ àti ìrírí ènìyàn pọ̀ sí i ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bo ara nígbà tí mo bá sùn láti tọ́jú ara mi fún òtútù kí ara mi lè lọ wọ́rọ́wọ́rọ́. Ó máa ń ràn mí lọ́wọ́ láti sùn ní ìtùnú àti láìní ìrora tàbí ìtara. Nígbà òtútù, mo máa ń lo ìbora, nígbà ooru, mo máa ń bo ara díẹ̀. Mo lè bo, mo lè lo ìbora tó rọ̀ díẹ̀. Èyí máa ń jẹ́ kí oorun mi dùn àti kí ara mi balẹ̀ ní gbogbo alẹ́ tí mo bá sùn.

Bẹ́ẹ̀ni mo máa ní ìtìjú díẹ̀ nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà mìíràn ọkàn mi máa ń yára lu gbùgbùgbù, mo sì máa ń ní àìbalẹ̀ ọkàn kékeré. Ṣùgbọ́n bí mo ṣe máa ń ṣe nígbà gbogbo mo ti bẹ̀rẹ̀ sí ní ní ìgboyà díẹ̀ sí i, báyìí mo kan máa ń sinmi kí n sì gbìmọ̀ kí n tó sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára. Mo máa ń pa wọ́n mọ́ kí n sì ríi dájú pé wọ́n wà ní ipò tó dára. Mo gbàgbọ́ pé ìtọ́jú tó dára máa ń jẹ́ kí ohun àbí ọjà pẹ́ díẹ̀ síi, ó tún máa jẹ́ kí ó tún máa jẹ́ kí n máa ná.

Mo ma n ṣe ìmọ́tótó ilé mi ní òwúrọ̀ ọjọ́ Sátidé julọ. Àkókò yẹn ma jẹ́ kí n ní agbára àti láti ṣètò ohun gbogbo. Nígbà mìíràn, mo tún ma n ṣe ìmọ́tótó kékeré lójoojúmọ́ láti jẹ́ kí ilé mi mọ́. Mo fẹ́ràn kí agbègbè mi má a mọ́ nítorí ó ma n fún mi ní ìdùnnú àti àlàáfíà.

Nínú àpò owó mi, àkọ́kọ́ owó máa ń wà ní inú àpò owó mi, káàdì ATM tí a fi máa ń gbowó ní ilé ìfowópamọ́sí àti káàdì ìdánimọ̀ mi. Mo tún máa ń ní àwọn ìwé kékeré pàtàkì tàbí nọ́mbà fóònù sínú rẹ̀. Nígbà míràn, àpò owó mi máa ń ní àwọn rísíìtì rírà tàbí tíkẹ́ẹ̀tì. Gbogbo nǹkan wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ láti ṣètò ohun pàtàkì mii lójoojúmọ́.

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun tí yóò mú kí iṣẹ́ mi dáa jù ti tẹ́lẹ̀ lọ. Mo nífẹ̀ẹ́ láti kọ́ ìmọ̀ ẹ̀rọ tuntun àti bí a ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ níbi iṣẹ́ mi. Mo tún fẹ́ kọ́ bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ dáradára àti bí a ṣe ń bá ènìyàn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹlẹgbẹ́ àbí ẹni tí ó jù ni lọ. Gbogbo àwọn ìmọ̀ wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ láti dàgbàsókè nínú iṣẹ́ mi.

Mo kẹ́yìn lọ rí dọ́kítà ní oṣù méjì sẹ́yìn fún àyẹ̀wò dédé. Mo máa ń lọ rí dọ́kítà nígbà tí mo bá ní àìsàn tàbí ìrora kan. Nígbà mìíràn, mo tún lọ fún àbẹ̀wò ọdún kan láti ṣàyẹ̀wò ìlera mi ní ìlera gbogbo ara mi. Mo gbàgbọ́ pé lílọ sí dọ́kítà ní àkókò tó yẹ máa ń jẹ́ kí ara mi wà ní ìlera.

Èdè tí mo fẹ́ kọ́ jẹ́ èdè Faransé nítorí ó wúlò púpọ̀ fún ìrìn àjò àti iṣẹ́. Mo tún nífẹ̀ẹ́ láti kọ́ èdè Japanese nítorí mo fẹ́ mọ àṣà wọn dáradára. Nígbà mìíràn, mo máa ń ka àwọn ìwé èdè Spanish fún ìgbádùn àti ìdàgbàsókè ara ẹni. Gbogbo àwọn èdè wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ láti sí ayé tuntun àti láti ní ìrírí tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi nígbà kọ̀ọ̀kan nígbà tí mo bá rin ìrìnàjò. Mo máa ń mú oúnjẹ kékeré tàbí snacks wẹ́wẹ́ láti jẹ nígbà tí mo bá rin ìrìnàjò. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti jẹun ní àkókò tó yẹ kí ó má ba di ìrìnàjò mi lọ́wọ́. Nígbà mìíràn, mo tún ń mú omi tàbí kọfí láti jẹ́ kí ara mi wà ní ìlera nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹni kan kúrò níbi isẹ saaju nígbà tí iṣẹ́ tàbí ipò kò dára mọ́. Mo ó máa ń jẹ́ ìpinnu líle, sùgbọ́n nígbà kan ó jẹ́ dandan fún ìlera àti ìdàgbàsókè iṣẹ́. Nígbà mìíràn, àwọn ipò bíi àìṣedédé tàbí àìní ìbámu máa ń fa ìpinnu bẹ́ẹ̀. Mo kọ́ ẹ̀kọ́ láti ìrírí yìí kí n lè ṣe ìpinnu tó dára ní ọjọ́ iwájú fún iṣẹ́ láti lè dàgbàsókè.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba iyìn pẹ̀lú ọpẹ́ àti inú dídùn gan ni. Mo máa ń gbìyànjú láti mọ̀ pé iṣẹ́ mi ti wúlò àti pé àwọn ènìyàn ti ríi pẹ̀lú ìwúlò rẹ̀. Nígbà míràn, mo máa ń pín ìyìn náà pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ ṣiṣẹ́ pọ̀, tàbí kí a tún ṣe iṣẹ́ rere mi fún ẹlòmíràn. Mo gbàgbọ́ pé gbígba iyìn pẹ̀lú ọpẹ́ máa ń mú kí iṣẹ́ dára si kí ó sì dàgbàsókè si.

Mo máa ń bẹ̀rẹ̀ nípa kíkà ìṣòro náà dáradára kí n sì rí pé ó yẹ́ mi àti ohun kan tí ó fa ìṣòro náà. Lẹ́yìn náà, mo máa ń ṣe àtọkọ̀ àwọn àti àṣàyàn láti yanjú ìṣòro náà ní ọ̀nà tó dára. Mo máa ń lo òye àti ìrírí mi láti yanjú ìṣòro náà láìṣe àṣìṣe. Nígbà mìíràn, mo tún máa ń béèrè ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tó ní ìrírí nínú rẹ̀ ju mi lọ.

Mo máa ń gbọ́ ìrò àwọn oníbàárà mi pẹ̀lú sùúrù àti ìfojúsùn, láìdá wọn dúró nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀. Mo máa ń béèrè ìbéèrè kedere láti, láti jẹ́ kí n mọ kókó ìṣòrò wọn dáradára kí ń lè fún wọn ní ojútù tu topéye. Mo máa ń fi ìmọ̀ inú àti àánú hàn láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo ka ọ̀rò wọ́n sí ọ̀rọ̀ pàtàkì. Lẹ́yìn náà, mo máa ń ṣiṣẹ́ lórí ojútù kíákíá kí n sì jẹ́ kí wọ́n mọ̀ èsì tó wáyé.

Mo ma n ṣe ìdúnàádúrà pẹ̀lú òye àti ìfaradà níbi tí mo ti n gbọ́ ohun tí ẹgbẹ́ kejì fẹ́. Mo ma n sàlàyé ohun tí èmi fẹ́ níkedere láì fi ẹ̀rù tàbí ìtara hàn. Mo ma n wá ojútùú tí ó jọ mọ́ àǹfààní gbogbo ènìyàn kí ìdúnàádúrà náà lè rí sí ìdájọ́ àti ìre gbogbo. Níparí, mo ma n fi ìdánilójú hàn kí gbogbo ẹgbẹ́ lè gba àdéhùn náà láì ní wàhálà tàbí ìbànújẹ́ nínú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti lè tún ǹkan ṣe nípa àtúnṣe tàbí àtúnlo rẹ̀ láti jẹ́ kí ó wúlò lẹ́ẹ̀kan si. Ní àkọ́kọ́, mo máa ń ṣe àyẹ̀wò ipò ǹkan náà láti mọ̀ bóyá ó nílò àtúnṣe kékeré tàbí ní ńlá. Lẹ́yìn náà, mo máa ń yan ọ̀nà tó dára jùlọ láti ṣe àtúnṣe tàbí àtúnlò rẹ̀ láì bá dídara rẹ̀ jẹ́. Ní ìparí, mo máa ń rí i dájú pé ǹkan náà ti padà sí ipò tó dára àti pé a lè lòó lẹ́ẹ̀kan si láìsí ìṣòro.

Mo máa ń ṣe ìrìn ìrìn àjò fún iṣẹ́ ní ìgbà tí iṣẹ́ tàbí ìpàdé pàtàkì bá bere fún un. Nígbà mìíràn, mo máa ń ṣe ètò ìrìn àjò náà ní kùtùkùtù kí n lè ṣètò a kí n lè ṣètò àkókò fún gbogbo ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Mo tún máa ń yan ìgbà tí kò ní wàhálà fún ìrìn àjò náà kí ìrìn àjò náà lè lọ láìsí ìyọnu àti ní ààbò àti ní ààbò tó dájú. Ní gbogbo ìgbà, mo máa ń rí i dájú pé ìrìn àjò náà mú àǹfààní àti iṣẹ́ ṣíṣe pọ̀ sí.

Mo máa ń kọ́kọ́ ṣe àyẹ̀wò ìṣòro náà dáadáa kí ń lè mọ ìdí rẹ̀ àti ipa tó ní lórí iṣẹ́. Lẹ́yìn náà, mo máa ń ṣe àtúnṣe tàbí ìpèsè ìmọ̀ràn tó yẹ kí n lè yanjú rẹ̀ lọ́nà tó péye. Nígbà mìí, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́pọ̀ láti gba ojútù tí gbogbo ènìyàn lè ní lóyè. Mo tún máa ń kọ́ ẹ̀kọ́ látaara ìrírí náà kí ìṣòro báyìí má bà á ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan sí.

Mo ma n bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ irun mi pẹ̀lú omi tutu tàbí omi gbígbóná díẹ̀ kí ó lè yọ ẹ̀dọ̀fóró àti èrò kúkúrú. Lẹ́yìn náà, mo ma lo ṣampú tó yẹ, mo sì máa fọ irun mi dáadáa. Nígbà tí irun bá mọ́, mo ma lo kondíṣọ́nà tàbí olùtọ irun láti jẹ́ kí ó rọrùn láti fà àti pé kí ó rọrùn. Níparí, mo ma fọ irun mi tàbí fàá, mo sì tún le ṣe àṣà tí mo fẹ́ kí irun náà wúlẹ̀ dàbí tuntun.

Ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ èdè, àwọn oṣù ìsinmi ọdún àtàwọn ìjọsìn ni wọ́n ma yàtọ̀. Ṣùgbọ́n púpọ̀ àwọn orílẹ̀ èdè ní ìsinmi ọdún, ní ìsinmi ọdún tuntun máa ń jẹ́ ọjọ́ kan tàbí ọjọ́ méjì. Nígbà mìíràn ní Nàìjíríà fún àpẹẹrẹ àwọn ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin ni wọ́n sábà máa ń jẹ́ ọjọ́ ìsinmi ọdún tuntun tàbí Kérésìmesì. Ọpọlọpọ ile iṣẹ́ tún máa n fún ni ọjọ ìsinmi to pọ si gẹ́gẹ́ bi ìpinnu wọ́n.

Mo ma ń fọ aṣọ lẹ́yìn tí mo bá ti wọ̀ wọ́n pẹ̀lú gbogbo ọjọ́ tàbí lẹ́yìn tí wọ́n ti di ìdọ̀tí tàbí òórùn bá ti wọ̀ wọ́n. Nígbà mi mo tún ma ń fọ aṣọ tó jẹ́ fún tó wà fún ìṣe pàtàkì tàbí ìpàdé pàtàkì kí wọ́n le wúlò kí wọ́n le wúlò. Mo ma ń lo ṣampú aṣọ tàbí ọṣẹ tó yẹ, mo sì ma ń rántí ìtọ́jú aṣọ kó má baà bàjẹ́. Níparí, mo ma ń fọ aṣọ ní ìgbà dáadáa kí wọ́n le wúlò kan tún le rọrùn àti wọ̀ àti kí ó le tún dàbí tuntun padà.

Bẹ́ẹ̀ni, etí mi dára gan, mo sì máa ń tọ́jú rẹ̀ nípasẹ̀ fífọ̀ mọ́ àti yíyan ohun tó yẹ fún un. Mo tún máa ń yàgò fún ohun tó lè bá a jẹ́ tàbí fa ìrora kí ó lè máa ṣiṣẹ́ dáadáa. Nígbà mi mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ láti rí i pé kò sí àìlera tàbí ìdí tí kò fi ní gbọ́rọ̀ dáadáa. Eti tó dára mú kí ìgbọ́ràn, kí ìgbọ́ràn máa lọ yékéyéké àti pé kí èèyàn tún lè gbọ́ ohun gbogbo pẹ̀lú ìtẹ̀lọ́rùn.

Mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣètò àwọn ímélì mi sí àpótí tó yẹ gẹ́gẹ́ bí pàtàkì, iṣẹ́ àti ẹni tó ránṣẹ́. Lẹ́yìn náà, mo máa ń lo àwọn àkọsílẹ̀ tàbí alẹ́ mọ́ láti yọ àwọn ímélì tí kò ṣe pàtàkì kúrò. Mo tún máa ń ṣètò ìṣàkóso àkókò fún fífihàn, ìdáhùn àwọn ímélì tó ṣe pàtàkì kí ó má bà subú. Níparí, mo máa ń ṣàyẹ̀wò gbogbo àpótí lẹ́kọ̀ọ̀kan kí ìbáṣepọ̀ má bà bàjẹ́ àti pé gbogbo ímélì wà ní tòsí láti tètè rí.

Mo fẹ́ràn kókó ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìtàn gan, torí pé wọ́n fún mi ní òye tó jinlẹ̀ lórí bí ayé ṣe ń ṣiṣẹ́ àti ìtàn àwọn ènìyàn. Mo tún máa nífẹ́ sí kókó ẹ̀kọ́ èdè àti ìmọ̀ orọ, kí n lè lóye àti sọ ohun tó dára gan. Nígbà mí mo má a fẹ́ràn kókó ẹ̀kọ́ ìṣèlú àti ìdàpọ̀ àwọn ènìyàn torí pé ó ń kọ́ mi bí a ṣe lè ṣiṣẹ́ pọ̀. Àkọ́kọ́ gbogbo, àkọ́kọ́ gbogbo mo fẹ́ràn kókó tó túnmọ̀ sí ìmọ̀ ìjìnlẹ̀ àti ìtẹ́lọ́rùn ọpọlọ.

Mo fẹ́ran àwọn oúnjẹ tí ó dùn tó sì ní ìlera bíi ẹ̀fọ́ aláwọ̀ ewé, ẹran, àti àwọn èso tuntun. Mo tún nífẹ̀ẹ́ sí oúnjẹ pẹ̀lú adùn kéékèèké ṣùgbọ́n tí ó jẹ́ pé, tí ó jẹ́ pé kò ní agbára fún ara. Nígbà mí mo máa ń nífẹ̀ẹ́ sí oúnjẹ ilẹ̀, ìbílẹ̀ torí pé ó ní ìtàn àti àṣà tó wà lórí rẹ̀. Níparí, mo fẹ́ran oúnjẹ tó dára fún ara àti ọkàn kí ó sì mú ìdùnnú bá mi.

Mo máa ń kọ́kọ́ ṣe àkọsílẹ̀ gbogbo àwọn adéhùn mi lẹ́sẹ̀kẹsẹ̀ kí n lè rántí ohun tó yẹ kí n ṣe. Lẹ́yìn náà, mo máa ń ṣètò ìkìlọ̀ tàbí ìrántí lórí fóònù tàbí kálẹ́ńdà kí ó máa ba à ṣubú. Mo tún máa ń ṣe àtúnyẹ̀wò àwọn adéhùn náà nígbà díẹ̀ díẹ̀ kí n lè jẹ́ pé mo mọ gbogbo àkókò àti ìlànà rẹ̀. Níparí, mo máa ń tọ́jú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó ní ìbáṣepọ̀ pẹ̀lú mi kí gbogbo adéhùn lè ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdánilẹ́kọ̀ọ́ tàbí ìdánilẹ́yà lákòókò ìsinmi torí pé òún sinmi ọkàn àti ara. Mo tún máa ń yan eré tí ó bá ààyè àti ìfẹ́ mi mu kí ó lè jẹ́ ìdánilẹ́yà tó péye. Nígbà mi, mo máa ń ṣe eré pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ tàbí ọ̀rẹ́ kí ìrìn àti ìmọ̀ràn pọ̀ sí. Níparí, eré ìdánilẹ́yà máa ń fún mi ní ìmúlò ọpọlọ àti ìdùnnú tó pọ̀ pẹ̀lú ìlera tó péye.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn oun tí ó ní púpọ̀ pirotíìnì láti jẹ́ kó dára fún ìlera ara mi. Mo tún máa ń yan àwọn oríṣìíríṣìí pirotíìnì bí ẹran, ẹ̀fọ́, àti èso kí ara lè rí gbogbo oun tó nílò. Nígbà mi, mo máa ń ṣe àtúnyẹ̀wò iye tí mo máa ń jẹ́ kí ó má bàá pọ̀ jù, nítorí pé ìdọ̀tí tàbí àìpéjọ pirotíìnì lè fa ìṣòro. Níparí, pirotíìnì tó dáa máa ń mú kí ara rọrùn, kí ìlera ara lè dára àti kí ìdùnnú ara wà pẹ̀lú fún ènìyàn.